Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ òun ọ̀nà ni ọjọ́ Jímọ̀. Ó jẹ́ ọjọ́ tí ìkẹyìn ọ̀sẹ̀ máa ń bẹ̀rẹ̀, ó sì jẹ́ ọjọ́ tó kún ọjọ́ ìsinmi níbi iṣẹ́ ti tèmi. Wọ́n jẹ́ ọjọ́ gidi nínú ẹ̀sìn tó jẹ́ pé òun ni gbogbo mùsùlùmí máa ń lọ ilé ajọ́sìn wọn.

Ìgbà wo ni ọkàn rẹ kò balẹ̀ ní ràárà? Ọmọ Nàìjíríà bóló ọkàn eyan si ẹ se fẹ balẹ̀ pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní gbogbo ibikíbi. A, ọ̀pọ̀lọpọ̀ gbà dé ọkàn mi balẹ̀ àmọ́ ìgbà tí ọkàn mi tó ṣẹ àìbalẹ̀ tó jẹ́ pé ó pọ̀ gidigan gidigan ni ìgbà tí àwọn banditì tan wọ ibikíbi tó jẹ́ pé àdúgbò tí mo wọ̀ gan wọ́n wọ̀nyìn ibi ibẹ̀. Bo lọ ọkàn eyan ṣe fẹ́ balẹ̀ nígbà tí èèyàn in lówó ǹbì kankan, tan bá ji eyan gbe nísi elo leyan fẹ́ san. So ìgbà ni ọkà mi ò balẹ̀ àmọ́ láti ìgbà náà olohun sí àwọn ajagun wọ́n ti bá wa lé wọn lọ jìnà.

Ah, èmi máa ń lo àkókò bí ẹbí mi to the maximum, bí àwọn òyinbo ṣẹ́ pé, ah nígbà tí mo bá fiṣẹ́ lẹ̀ tí mo ní ọludé àbí ìsinmi diẹ, ah maa lọwọ pẹ̀lú ẹbi, ara a si joko a jọ sọ, a jọ ro bi ile aye se n lo, booni a se n lo ile aye. Èmi e sábà lọ́ta bí kí n lọ jìnnà nígbà tí mo bá lo holiday torí pé kí ni àwọn ẹbí mi náà ni àwọn tó jẹ́ tó yẹ kí n lo àsìkò mi pẹ̀lú.

Ibi tí mo máa ń lọ tó jìnnà gangangangan ibi iṣẹ́ ni, ó sì tó kìlómítà bí i mẹ́wàá àbí jù bẹ́ẹ̀ lọ. Àsìkò tó máa ń gbà mí láti dé ibi bẹ̀ tí n bá gun mọ́tò ko e ju wákàtí ogún lọ nígbà tí ọkọ̀ náà bá sì ń sáré. Ìgbà mí kò mọ̀ machine náà la gùn lọ, ìgbà mí mọ́tò ile, ó depend lórí ewe lá gbé lọ, bẹ́ẹ̀ sì ni àsìkò tá ló náà depend lórí ọ̀nà tá bá lò láti fi dé ibẹ̀.

Lérò ti tèmi kéèyàn gba àlejò dáadáa. Ó túmọ̀ sí nígbà tí ó bá dé, kéèyàn fi ohùn gidi báa sọ̀rọ̀. À kí ẹ sì rí ọmọ pé ibi tó wáyé, ibi tí ó jẹ́ pé a ti ń retí rẹ̀ náà ni. Kán fún àlejò ní oúnjẹ gidi kán sì fún ní nǹkan múmu. Ó wà lára nǹkan táà ń pè ní títọ́ju àlejò dáadáa. Tó bá wá ṣèyí tí ó sùn ni, tọ́ ibi tó da jù nínú ilé tá ń fún wọn sùn. Bí bá ṣe tí ó lọ ni, ká sìn-ín dé ibi tí ó ti gun mọ́tò. Eléyìí ni èmi rí sí ní gbígba àlejò dáadáa fún average èèyàn.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Eleyii ni ebò ń pè ní overtime. Lọ́dọ̀ tiwa a máa ń ṣiṣẹ ju wákàtí lọ torí pé wọ́n ya were gan, wọ́n fi àsìkò kún àsìkò wa. Kò sí ṣí òṣìṣẹ́ púpọ̀ ní ìgbà tí ìyàn o bá ṣe wákàtí tí ò ṣiṣẹ́ ju wákàtí lọ. Gbogbo iṣẹ́ le dúró, ohun ti iyan ṣì ṣe ní jọ́na o le jẹ́ pé kò sí ìwúlò rẹ̀ bẹ́ẹ̀, pé e ni dandan ni kí iyan ṣiṣẹ́ ju wákàtí lọ. Àwọn náà sì máa ń sanwó wákàtí tí èèyàn bá fi kun. Ìgbà mii, wákàtí kan, ìgbà mii, wákàtí méjì. Ke e ju mẹ́ta àbí mẹ́rin lọ. Tó bá pọ́ ju mẹ́rin ni wákàtí náà. Alẹ́ lásán sì ni wọ́n máa n kàà wákàtí mẹ́rin.

Ṣé o wọ gíláàsì? A, èmi e wọ gíláàsì torí pé kí ni, a, mi e ṣe fancy gíláàsì. Ẹ̀lomii n wọ gíláàsì torí òórùn, ẹ̀lomiin wọ̀ torí ojú tó ń dùn wọ́n, ẹ̀lomii sì ń wọ, kán lè ba file. A koju wọn mọ ba bàjẹ́ nígbà tí wọ́n bá ń kàwé. Ǹkalukú ló ni nti n jẹ ó wọ̀. Amọ emi ni temi, emi o wọn gilasi ni ọwọ ti mo wa yi.

À ọ̀pọ̀lọpọ̀ èso ló dáa lára. Ó sì depend lórí èyí teeyan fẹ́. Èso bára, ọsàn, ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A o ni ohun kaluku si n se ni ara. Ni ìgbà teeyan n bá wa n jẹ àwọn èso yìí gidi, tọ́ àlàáfíà máa ń pé gerege. Aì jẹ èso kó máa o maa n fá kí àlàáfíà ara eeyan ó kú díẹ̀ káà tó?

O ti tó oṣù mẹ́ta kẹhìn ni ìsì tí mo ti lọ rí dókítà torí pé àlàáfíà pọ̀ lára. Àmọ́ bóyá ní ola màá lọ rí dókítà torí pé kí ni ará kò jẹ́ ká tó lọ lọ táwọ̀ báyìí. Àwọn ẹlòmíi máa n lọ rí dókítà kódà tí ó bá rẹ won, àmọ́ lọ́dọ́ temí, ó dìgbà tí aare ba to de kí èèyàn tó lọ rí dókítà. Ìyan sáìsàn kí ni n lọ rí dókítà fún?

A mo máa ń gbọdọ podcast dáadáa dáadáa, amọ kì í ṣe gbogbo podcast ni máa ń gbọ. Èyí tó bá jẹ́ pé wọ́n á analyze, ah, ah, ìdárayá ni mo máa ń gbọ eléyi náà. Èyí tó bá jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ nípa ilé ayi ni mo máa ń gbọ eléyi náà. Àmọ́ èyí tí wọn ò mọ sọ̀rọ̀ nípa àwọn obìnrin wọn ò sáà mọ a a a ofofo tọ eleyun emi ẹ sábà gbọ wọn.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? À mó ní ìrora gidi gan nígbà tí ba ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mo sì máa wo bóò ní wọ́n ṣe ń ṣe, bóò ní ara wọ́n ṣe rí nì isín, kíni tí ń tẹ̀lé wọn, kíni tí wọ́n ń rò, àá ki n to sọ n tí mo máa fẹ́ sọ. Torí nígbà tí ènìyàn bá ní ìrora kò ní wo kíni n damu àwọn ènìyàn, a sọ n tó yẹ kó sọ lẹ́nu. Ìgbà míi kò sì ní bọ́sí dédé àsìkò tó yẹ kí ènìyàn a sọ.

Ah ọkọ̀ mi ìkẹ́yìn ọ̀sẹ̀ ni mo máa ń fọ̀ọ́ torí ìgbà tí mo máa ń rá yè kò sí ibi iṣẹ́, kò sí ibi tí èèyàn n lọ, màá sì gbé ọkọ̀ mi jáde. A fọ̀ọ́, tàbí kí n pe àwọn ọmọ náà kán jọ bá mi fọ̀ọ́. Ó jẹ́ pé ìkẹ́yìn ọ̀sẹ̀ ni a máa ń fọ ọkọ̀. Ẹlòmíràn to je pe ojo to se bere fo ko le.

Ah, batiri fóònù tèmi o ní agbára gidi gan, ó sì máa ń pẹ́ o je oun to le pe ju hour ogun àsìkò lo tàbí ju bẹ́ẹ̀ lo. Àbí mẹ́tàdínlógún, à, à, à, àbí bátìrì náà ṣe máa ń pẹ́ tọ̀nu. Ó jẹ́ batiri Aitin, à, Aitin ni, tọ̀ batiri Aitin ṣì jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n dìsáìnì rẹ̀ kúlí ba lasìtì ni. À, mo gbádùn bàtiri gidi gan.

Léròòtè mi ìwà ọmọlúwàbí kì í ṣe ìwà tó pọ̀ lọ náà. Ìwà kékeré náà ni kí èèyàn jẹ́ èèyàn gidi kó sì máa pọ́n àwọn èèyàn lé. Lẹ́ẹ̀kejì kó mọ́ mu ìmukúmu, kó sì mọ́ kọ́ ọ̀rẹ́ kọ́ọ̀rẹ́. À, èyí tó ṣe kókó ńbẹ náà ni pé kí èèyàn sì kọ́ ẹkọ gidi, kó lọ ilé-ìwé, kó kọ́ ẹ̀kọ́ gidi. Ìwà ọmọlúwàbí ò jù bá a náà lọ. Àmọ́ ń gbà tí èèyàn bá ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ pánígí ni wọ́n àbí tó mùkumu, tó mùmukúmu, tóọ̀ sì tún lẹ́kọ̀ọ́, tí ò pán àwọn èèyàn lé, à, ilé ìhun a lè pé óní ìwà ọmọlúwàbí.

Àpolópo àwọn ọ̀rọ̀ ni àwọn ọ̀dọ́ máa ń sọ́ nísìí tí kò si yẹ́ mi. Àmọ́ ohun tó pọ̀ jù lọ nínú ọ̀rọ̀ náà ti ẹ ri pe àwọn ọ̀rọ̀ ọkùnrin sóbinrin ni, ọ̀rọ̀ tó jẹ́ pé nǹkan tí ò da. A, Ali tanmu, àwọn ọmọ wọ́ọ̀tì káń kánmu kán ṣọ́ọ̀tì rẹ̀. Nta wọn odo fi ṣe ayé jintán. A ṣìkò sì ló gbábẹ́ ẹyan o lè ní ki won o ma ṣe.